Mo fẹ́ràn ẹran jíjẹ púpọ̀ lọ́pọ̀lọpọ̀. Èmi ò sí nínú àwọn tí wọ́n i jẹ ẹran. Ẹran jíjẹ jẹ́ ohun pàtàkì fún àwa ní ìlú ibi tí mò ń gbé. Tí o bá ti rí ẹran jẹun, àwa máa ń sọ wípé oúnjẹ ò ní lọ dáradára lẹ́nu. Èmi jẹ́ ẹni tí ó máa ń jẹ ẹran. Mo sì fẹ́ràn oríṣiríṣi ẹran jíjẹ. A ní ẹran ewúrẹ́, a ní ẹran àgbò, a ní ẹran màlúù, a ní ẹran ọ̀yà, a ní ẹran oríṣiríṣi tí a máa ń jẹ. Even ara ẹran ẹlẹ́dẹ̀ náà ó tún wà lára ẹran tí a máa ń jẹ. Mo sì fẹ́ràn rẹ jíjẹ ní ọ̀pọ̀lọpọ̀, ní ọ̀pọ̀lọpọ̀. Ṣùgbọ́n ní kí mọ́ mọ́ jẹ ẹran. Nígbà tí mo wà ní ilé ìwé, wọ́n jẹ́ kí n mọ̀ pé àwọn kan wà tí wọ́n i jẹ ẹran. Wọ́n máa ń pè wọ́n ní vegetarian ní èdè òyìnbó. Ṣùgbọ́n àwọn tí ì jẹ ẹran, ọ̀un nà máa ń pè wọ́n ní èdè tiwa níbí. À, àwọn tí wọ́n i jẹ ẹran yìí wọ́n jẹ́ àwọn ènìyàn tó jẹ́ wípé wọ́n gbàgbọ́ nínú ìgbàgbọ́ pé ẹran ò dára fún ara. Pé kò yẹ ká máa jẹ ẹran. Àwọn si lẹ̀lẹ̀ yìí, wọ́n máa ń jẹ nǹkan tí a pè ní tọfu. Tọfu náà ó ní orú ẹ̀wà kan báyìí tí wọ́n fi máa ń ṣe é. Tọfu náà sì dára lára lọ́pọ̀lọpọ̀ ìgbà, torí pé òun náà ní èròjà tí ẹran lè fúnni, ṣùgbọ́n kò dẹ sí ǹkan tó lè dàbí kí a jẹ ẹran. Ẹran jí jẹ́ dára lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ó sì dára láti máa jẹ ẹran torí pé ó máa ń mú kí gbogbo èròjà tí ara nílò láti dàgbàsókè láti dára yá. Ó tún máa ń jẹ́ kí ara re. Lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹran jíjẹ tún jẹ́ ohun tí ó finilọ́kàn balẹ̀. Torí wípé nígbà náà, ìgbà mìíràn ta bá ti jẹ oúnjẹ tó pọ̀ jù, ta jẹ àwọn oúnjẹ wa ta máa ń jẹ, èmi ni a jẹ ẹ̀bà, a jẹ àmàlà, a jẹ fùfú, a jẹ ẹ̀wà, a jẹ'rẹsì, yóò ti sún yàn. Yíò máa wí pé kí ni mo tún le jẹ tí mo lè fi yí, ẹ́, pàtó ẹnu dà. Ẹran jíjẹ sì jẹ́ ohun tó dára. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà àwọn ènìyàn wa a tún máa ń jẹ súyà lọ́dọ̀ wa. Súyà náà ẹran la fi sún tí ò dára. À, súyà náà sì dùn pọ̀. Ẹran jíjẹ ó dára ní ara, a sì fẹ́ràn rẹ̀.

Ní rírí ìpèsè ohun èlò tí mo máa ń lò ní ojoojúmọ́ ní inú ilé mi àti rí ohun ìpèsè èlò kì í ṣe ǹkan tó mú tó gbíra pọ̀. Nítorí wípé ní ìpèsè ohun èlò rírí ó wà káàkiri ní ìlú ibi tí mò ń gbé. Ìlú ńlá ni ìlú ibi tí mò ń gbé. Ìpèsè ohun èlò ṣì ó, ó dára láti rí ó sì, ó sì dára láti ní ohun èlò. Ohun èlò náà ó wà káàkiri gbogbo ọjà. Oríṣiríṣi ọjà sí la ní ní ibi tí mò ń gbé. Ọjà Ojé wà, ọjà Abẹ́rẹ́ wà, ọjà Bódìjà wà, ọjà Academy wà, oríṣiríṣi ni ọjà táa ni. Ṣùgbọ́n ní rírí ìpèsè ohun èlò, mo gbọdọ̀ ní owó tó dára dá ní, owó tó jọjú tó lè ra ǹkan tí mo fẹ́ rà ní ọjà. Torí tó bá rówó, ó ti ẹ rí ní ò ní lè rà. Báwa tí rówó tó dára tí ó tó láti ra nke èlò, insí tò ọkàn létí àbí kí n gbé mọ́tò mi kí n gbé jáde kí n gbọná ọjà. Oríṣiríṣi ọjà tó dà, tó wà ni mo lè lọ. Tó bá yẹ pé ìpèsè nǹkan bí èso ni mo fẹ́ rà, ọjà Ojọ́ dára fún iyàn. Tó bá jẹ́ ìpèsè bí ìpèsè aṣọ ni mo fẹ́ rà, à, ọjà Aba dára fún iyàn. Tó bá jẹ́ ìpèsè bí a fẹ́ rẹran, a fẹ́ rẹja, àà, tí ń bá lọ Dùgbẹ̀, ìhín ò búrú. Ìgbà tó bá dí pé, à, mo fẹ́ ra ẹ̀ló lásó o, ohun èlò, fẹ́ ra gbogbo ǹkan nínú gbogbo ǹkan, fẹ́ ra gbogbo rẹ̀ papọ̀, o lè dá lọ sí ọjà Academy, o lè lọ sí ọjà, ọjà Bódìjà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ọjà Ọlọ́run dáná ò sí gbẹ̀yìn. Ní ìpèsè ohun èlò tí mo bá túfá fẹ́ rà, tí mo fẹ́ rà kò pọ̀ dára, dára. Báwa ya mo fẹ́ ṣe ìnáwó, fẹ́ ṣe àwẹ̀jẹ, mo fẹ́ ṣe àwẹ̀ mú, fẹ́ sọmọ lórúkọ àfẹ́ ṣe ìgbéyàwó àti oríṣiríṣi ohun tí a bá fẹ́ ṣe, aà, àwọn ọjà etílé ó pọ̀ káàkiri. Ọjà etílé wà ní Fáṣadé, ọjà etílé wà ní Dùgbẹ̀, ọjà etílé wà ní Ayétoro. Oríṣiríṣi ọjà ló wà tí mo lè lọ. Ọjà gbági náà tó sì jẹ́ pé ọjà gbogbogbò ni, ọjà gbogbo ìlú ni, ọjà gbogbo ayé ni, ní tí yàn, tí mo lè lọ òun náà sì wà. Mo lè ra bàtà kí n ra aṣọ. Bí i nígbà tí Pọ̀pọ̀ ṣìṣìn ọdún yìí, ibẹ̀ ni mo lọ. Tí mo ti ra bàtà, tí mo máa ṣọ, tí mo mò mèlò, tí mo mú, tí mo mú ìrẹsì, tí mo mú ẹ̀wà, tí mo mú ẹja, tí mo máa ń ran, tí mo mè ń yin, tí mo ra gbogbo ǹkan tí mo nílò ní ìpa Pọ̀pọ̀ ṣìṣìn ọdún yìí. Orú ọjà kan bá òun, ọjà gbági ìhín òun tó jẹ́ ọjà gbogbo ayé gbogbogbò. Gbogbo ìbíná tí wá máa ń na. Wọ́n máa ń na láti Ọ̀ṣun, wọ́n máa wá láti Àkúrẹ́, wọ́n máa wá láti Èkìtì, wọ́n máa wá láti Abuja, wọ́n máa wá láti Èkó, àwa ará Ìbàdàn bí ná a ń lọ, á lọ ra níbẹ̀. Lóríṣiríṣi wọ́n wá láti Port Harcourt, wọ́n wá láti ilẹ̀ Igbo, wọ́n wá láti ilẹ̀ Ṣòbò, wọ́n wá láti Delta, wọ́n wá láti Kaduna tí wọ́n wá na. Ọjà sì mọ́ ń rọrùn láti ra níbẹ̀ púpọ̀ jọjọ. Torí pé gbogbo èèyàn ó ti tọ́ ọjà rè sí alẹ́lẹ́ báyìí ni wọ́n ó mọ ra ohun tí ó wù wọ́n. Ó sì dára pọ̀. Ìyẹn mójú rẹ̀ lọ́jà ní orú ọjọ́ ọjà àti ìgbà tí Pọ̀pọ̀ ṣìṣìn ọdún ń bẹ́ n lẹ̀ torí pé ọ sá, ọ rọ̀, ọkàn rẹ ó balẹ̀, inú rẹ ò dùn. À, níríra ọjà, lọjà gbági òun ló dára jù.